Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun, mo ní ẹyọ kan tí mo máa ń wọ̀ tó oorun bá ti pọ́n, tó oorun yẹn bá ti yọ, tó bá ti di ọ̀sán, mo máa ń wọ̀ kí, o má baà bá mi lójú jẹ́, ẹnì kan lo bá mi rà á wá nígbà tí mo lọ sí ibi kan. Mo dẹ̀ máa ń lò ó lẹ́ẹ̀kọ̀ọ̀kan pọ̀ bí ọjọ́ mẹ́ta kan sì mi ò lò mọ̀ ọ́n fi sínú ẹwù mi kan tó wà nínú ilé.

Ètò oríṣiríṣi ló wà lórí television, mo dè máa ń wo wọn daàdá. Mo ní àwọn tí mo fẹ́ràn pẹ̀lú àwọn tí mi ò fẹ́ràn. Gbogbó ètò tó wà lórí television ni o máa ń mú ọgbọ́n wa, but àwọn kan wà tí o jẹ́ pé ìṣe àti àṣà wọn àti àwọn ǹkan tí wọ́n máa ń ṣe kò bójú mu ẹtan ni so àwọn nkan yẹn èmi ò kí ń wò wọ́n. Babá mi mó, mo wà gba ọ́pe rẹ. Olúwa ti ṣé, eedúmarẹ́ sọ̀rọ̀ mi dáyọ̀. Olowo orí mi, ẹrú jẹ́jẹ́ alẹ́wíléṣe. Olúwa ti ṣé, eedúmarẹ́ sọ̀rọ̀ mi dáyọ̀. Olúwo rí mi, ẹrú jẹ́jẹ́ alẹ́ wí.